Kí ni mo rán tí nísin, nísinṣin, n ìti mo rán tí nísinṣin ni trading tí mo ń ṣe. Trading tí mo ń ṣe ni nǹkan tó wà lọ́kàn mi ni tí mo rán tí nísinṣin. Ó yẹ tí ń ta nǹkan àwọn mọ̀dí mú, mọ̀dí mú nísìí, mo wà at loss. So trading mi mọ rán tí nísinṣin.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni pé, mo fẹ́ ra bẹ́ẹ̀di tuntun, torí pé bẹ́ẹ̀di tí mo fi ń sùn ti bàjẹ́. So mo nílò bẹ́ẹ̀di tuntun àti mo tún fẹ́ ra kiní kú mọ́, mo fẹ́ ra laptop àti office desk àwọn nǹkan púpọ̀. Mo fẹ́ ra tí mo fẹ́ fi sínú yàrá mi àmọ ko ti sọ̀wọ́ náà, mi ti ri owo tí máa ti fi se náà.

Ibi, ibi wo ni o fẹ́ràn lọ jù? Ibi tí mo fẹ́ràn àti mo ń lọ jù ni, mi ò tíì ronú nípa rẹ̀. Ìn ro boya ibi ilé oúnjẹ, ibi tí wọ́n máa tí ń ta oúnjẹ tó dùn gidi gan íbẹ̀ mo fẹ́ràn àti mo ń lọ jù. Ibi tí wọ́n bá tí ń ṣe oúnjẹ tó dára, tó dùn gidi gan bíbẹ̀ ni e mi fẹ́ràn àti mo ń lọ jù.

Sọ fún wa nípa àwọn àmì tí ó wà lá- lábẹ́ àti lórí lẹ́tà. Sọ fún wa ní- sọ fún wa ní- nípa àwọn àmì tí ó wà la- lábẹ́ àti lórí lẹ́tà. Hmm, àmì tó wà lórí- lábẹ́ àti lórí lẹ́tà ni aláàkóko address ná ló wà. Mú ọkọ kí ẹnití a wà fẹ́ send the letter fún. Mo ohun ló wà láakọ́kọ́, mọ́ èyí tó wà ní abẹ́ ní yours faithfully fọ̀ne nọ́ḿbà, signature àti nǹkan tó kú, kò lè mú nǹkan sábẹ̀. Aláàkọ́kọ́, ó kọ́kọ̀ ọkọ̀ address rẹ̀ sórí rẹ̀ àti ó tu ki ẹ̀tọ́ wá fẹ́ send the letter fún. Wọ́n ní abẹ́ náà ó sì kọ signature rẹ̀ fún nọ́ḿbà rẹ̀ àti your street fún un.

Kí ni o ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Mo máa ń gbọ́ music ni. Mo máa ń gbọ́ hip hop àbí Afrobeat. Orin méjèèjì yìí mo máa ń gbọ́. Especially orin Asake. Mo máa ń gbọ́ orin rẹ̀ dáadáa tí mo bá lè wà nínú ọkọ̀. Àmọ́ Afrobeat tàbí hip hop nínú méjèèjì ni mo máa ń gbọ́ gbogbo ìgbà tí mo bá ti wà nínú ọkọ̀.

Sọ fún wa nípa ètò Yorùbá lórí tẹlifíson oun mọ ètò Yorùbá kankan lórí tẹlifíson. A fi fíìmù Yorùbá lásán mo mọ̀ nwo. Àmọ́ ètò Yorùbá kankan lórí tẹlifíson mi ò fi bẹ́ẹ̀ mọ̀ kankan. Torí pé ìlú tí mo wà yẹn fi bẹ́ẹ̀ fi ètò Yorùbá kankan sórí tẹlifíson.

Sọ fún wa nípa abúlé tí o mọ̀, abúlé tí mo mọ̀, mi ò mọ̀ abúlé kankan nítorí pé ṣe ìlú Yorùbá mọ̀ wa, ìlú tí mo rà báyi báyi tò sí ìlú Yorùbá kankan ni ibi tí mo tọ́ ṣọ́ abúlé kankan níbi tí mo wà báyi.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Máa béèrè iru ìṣòro mọ́ wa. Tí ìṣòro tí wọ́n bá wà, má le ràn wọ́n lọ́wọ́. Ǹkan tí wọ́n bá nílò, bá jẹ́ pé Ọlọ́run bá fún mi ní, à, lọ́wọ́ èèyàn ní bí mo le ràn wọ́n lọ́wọ́ láìsí ìnira kankan, màá ràn wọ́n lọ́wọ́. A fi toba je nkan to ju agbára mi lo ni yio sọ̀rọ̀ láti ran yan lowo àmọ́ tí ó jẹ́ pé nǹkan tí mo bá lè ṣe mi tí ò ní ní mi lára kankan, màá ṣe, màá fì ran ẹni náà lọ́wọ́.

Ìgbà mélòó ni oun ni oun ni ìrìn-àjò re ló lọ sí ibi iṣẹ́ móń gbá? Ìgbà mélòó ni ìrìn-àjò rẹ ló lọ sí ibi iṣẹ́ móń gbá? Ìrìn-àjò mélòó ni lílọ ibi iṣẹ́ mi wón ń gbá? Wón ń gbá àkókò bí wákàtí máaruń, torí pe ilé mi sí ibi iṣẹ́ mi ò jìnnà púpọ̀. So bí wákàtí máaruń ni mọn ń gbá tí tó a ti lé lọ sí ibi iṣẹ́ tó jìnnà. Kankan wákàtí máaruń lásán ni wón ń gbá lọ́hùn.

Báwo ni ò ń ṣe máa ń sinmi nígbà tí ó bá ti rẹ̀ ọ́? Ìbéèrè tẹ́ẹ bèèrè yìí ò yé mi. Báwo ni o ṣe máa ń sinmi nígbà tí ó bá rẹ̀ ọ́? Bí mo bá báwo mo ṣe máa sinmi, mo máa ń sùn ni, gbogbo ìgbà tó bá rẹ̀ mí tí mo bá fẹ́ sinmi, mo máa ń sùn.

Sọ fún wa nípa àmàlà. Àmàlà dùn gidi gan. Alákọ̀kọ́, ẹ jẹ ń bẹ̀rẹ. Bí wọ́n ṣe ń se àmàlà ni èèyàn o kọ́kọ́ ra iṣu náà. Then ìbà lè ra iṣu tán, ìyẹn wá bẹ iṣu náà. Ba lè bẹ, ẹh, ó wá sa iṣu náà sínú oòrùn tó oòrùn o gbẹ dáadáa, tó gbẹ dáadáa, tó wá le gbẹ gidi gan. Eh ó wá lọ lọ, ó lọ lọ gbogbo ẹ. Àmàlà náà ni ó pa, aah, pa owó rẹ yin gbogbo nǹkan gbogbo ẹ ló lọ lọ papọ̀. Bá lè wá lọ tán, ó wá ṣí wẹ́, ó yọ gbogbo nǹkan tí ó fi bẹ lọ gidi gan, ó yọ kó. Wá fi àmàlà nínlá sílẹ̀ kò fí i lẹ̀ lásán. Tí mo bá fẹ́ ro àmàlà mi, un ó gbé omí gbóná kaná, tí m bá ti gbé omí gbóná kaná, í ǹ wá pẹyin gbogbo ẹ̀ ó gbo igbó nìkan ni ó wá da àmàlà rẹ sínú rẹ̀. Ó kọ́ kọ́ pàpẹ́tẹ̀ náà. Ó fi pàpẹ́tẹ̀ bẹ rú omi ìsẹ́mọ̀ tàbí ohun gbogbo kí ènìyàn fi pàpẹ́tẹ̀. Ènìyàn lè lò, ènìyàn lè lò, hmm, kí ni wọ́n ti ń pe, kí ní yìí ná? Mo tí gbàgbẹ́ rẹ̀. Àmọ́ èèyàn lè lò ìsẹ́mọ̀ tí ẹ̀ fi pàpẹ́tẹ̀. Kí ni pàpẹ́tẹ̀? Ó gbo igbó nìkan ni wá ra àdà sẹ́mọ̀ díẹ̀ sínú rẹ̀. Ó fi jiẹ̀ tómi náà to tick, tómi náà bá ti tick ó wá ṣẹ̀ ṣe wá da àmàlà náà sínú rẹ̀. Ó wá ro, ro, ro, ro. Ó ní, óó mọ rò ó lọ ní torí pé t'èyàn ò bá ro gidi gan, ó máa ń padá ta kókó. Èèyàn ó rò ó èèyàn ó rò ó, èèyàn ó rò ó, èèyàn ó rò ó, gidi gan torí ti gbogbo ẹ bá ti le fo ọkùn, tí gbogbo ẹ bá ti le sọ̀ọ́ tì. Bá lè wá ṣe tán, then èèyàn ó wá ṣe ọbẹ̀. Ọbẹ̀ tí ó ba àmàlà náà mú. Ọbẹ̀ tí wọ́n, ọbẹ̀ láàmúla gidi gan ni. Ọbẹ̀ ewédú. Ọbẹ̀ ewédú máa ń dùn gidi gan láàmúla sọ́ọ̀. Bí wọ́n ṣe ń ṣe àmàlà ni. Nǹkan tí mo mọ̀ mọ́.

Sọ fún wa bí o ṣe ń ran ìdílé lọ́wọ́ pẹ̀lú owó. Mo máa ń gbìyànjú àgbàrà mi di e. Lákokò yìí, gbogbo ọwọ́ mi mo fi ran ìdílé lọ́wọ́. Mi ò ṣe ẹni tó fi bẹ́ẹ̀ ní owó lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pọ̀. Gbogbo ìgbà tí mo bá yọ owó lọ́wọ́, tí ẹ̀gbọ́n ẹbí mi bá le bèrè, yànran lọ́wọ́ mi mo máa ń fi owó mi ran wọn lọ́wọ́. Torí pé mo jẹ ẹni tí ó, mo jẹ ẹni tí ó, mo la owó, mo lè fún ẹni lówó. Láṣánṣán, ṣé owó náà bá yá lọ́wọ́ mi, mo lè fún ẹni lówó.